Ṣé o fẹ́ràn yíya àwòrán? Ṣo máa ń rí àyè dáadáa nígbàtí o bá di pẹ́ńsùlù tàbí, tàbí burọ́ṣì mú? Ní gbogbo ìgbà mo máa ń rí yíya àwòrán gẹ́gẹ́ bí ọ̀nà láti sọ ohun tí ọkàn mi ń rò. Nígbàtí mo bá ń ya àwòrán, ìrònú mi ń balẹ̀, inú mi sì ń dùn. Kì í ṣe pé mo jẹ́ amòye ṣùgbọ́n yíya àwòrán ń jẹ́ kí n tú ìmọ̀lára mi jáde ó sì ń fún mi ní ìtẹ́lọ́rùn àti ìṣẹ́ mi.